Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń wẹ̀. Ó mú mi rántí nígbà tí a wà ní kékeré, bí ọmọ ọdún mẹ́wàá torí níbi tí a wà nígbà yẹn tò sí bí omi ni sọ, ó sòwọ́n kẹ́ torí ọmọ especially ọkùnrin tí ò ní mọ̀ bí a ti ń wẹ̀. Torí ní kékeré yẹn ni a ti kọ́ wa bí a ti ń wẹ̀ nítorí tí ìjàmbá kan tàbí òmíràn bá ṣẹlẹ̀ kí a máa bá láyè le gba ẹ̀mí ara wa là. So láti ìgbà yẹn ni a ti kọ́ bí a ti ń wẹ̀. Nígbà tí mo dàgbà náà nílé ìwé tí mo lọ tí a bá ń ṣe ìfigagbága, màá wà lára àwọn tó ń gbé gbá orókè jù. So láti ìgbà yẹn ni mo ti mọ̀, gbogbo ìgbà yẹn ni mo ti mọ̀ pé à íṣẹ́ ńlá ni. Ó wà lára àwọn tí mo fi máa ń pawọ́ dàálékọ̀ọ̀kan gan. Nígbà tí mo bá wà less busy to je wipé kò sí ohun tí mò ń ṣe, mò máa ń ṣe gbogbo àwọn nǹkan yìí láti lè dánn ara mi dùn ní ìgbà mí.

Níbi iṣẹ́ ti èmi, èmi kì í sábà dáhùn fóònù torí pé mo máa ń fi àyè sọ́tọ̀ nípa ti ara a mi àti nípa ti iṣẹ́. Ṣùgbọ́n nígbà tó bá jẹ́ wipé ti ibi iṣẹ́ gangan ni fóònù oun dále lórí, pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìtẹríba ni a fi máa ń ṣe irú nǹkan wọ̀nyí ní gbogbo ìgbà. So báyìí ni mo ṣe máa ń dáhùn fóònù. Ni ọ̀pọ̀ ìgbà, màá béèrè, tó bá jẹ́ ti tara mi ni, màá béèrè lọ́wọ́ ọ̀gá mi pé ṣé mo lè ṣe e, àbí ní ìgbà mi tí mo bá rí pé ọ̀gá kò sí níbẹ̀, màá ṣe kíni? Màá gbìyànjú láti gbé e ní kíákíá láì fi pa iṣẹ́ mi ní ara rárá àti rárá.

Níbi iṣẹ́ tèmi ẹ, a máa ń gba àwọn ènìyàn tuntun ní ọ̀pọ̀ ìgbà torí iṣẹ́ tó ta n fẹ̀ sí ní gbogbo ìgbà ni. Ṣùgbọ́n nígbà tí a bá gba àwọn ènìyàn, ohun tí a máa ń kọ́kọ́ wá nínú àti pé personal ti ka ara mi, ohun tí mo máa ń wá jù òun ni ẹni tó jẹ́ olóòótọ́ ènìyàn tí kì í dà ǹkan rú papọ̀, bí òní wá bí ó ṣe máa kó ǹkan tí ó jẹ́ ti iṣẹ́ tó máa kó fún tara rẹ̀. Mo sì máa ń wé ẹni tó jẹ́ pé ó fẹ́ iṣẹ́ ṣe, tó fẹ́ láti ṣe iṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà àti ẹni tó ní ẹ̀mí tó, tó sì lè ro ọpọlọ, lá ọpọlọ rẹ̀ láti lè, láti lè, láti lè tún ǹkan tó, tó fẹ́ dàrú díẹ̀ ṣe. So mo máa ń wò bí wọ́n ṣe lè yí, bí wọ́n ṣe lè yí ǹkan tó fẹ́ dàrú, bí wọ́n ṣe máa lè yí padà sí ọ̀nà tó tọ́ àti bí wọ́n ṣe, wọ́n àti bí wọ́n ṣe jẹ́ olóòótọ́ sí, àti bí wọ́n ṣe fẹ́ràn láti ṣe iṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ sí.

Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáadáa. Ìṣe tèmi ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé tí a bá lọ láti bí a tún máa lọ síbí, a tún máa lọ síbí, a tún máa lọ síbí torí ní ìgbà mí wọ́n máa ń gbé wa. Ibi mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi ni Ìbàdàn, láti bẹ ìgbà tó yá wọ́n gbé mi lọ sí Èkó bí mo ṣe wà yi. Èkó náà wọ́n gbé mi lọ sí Àbújá, nígbà tó tí yá wọ́n tún dá mi padà sí Èkó. So ó jẹ́ kó yẹ pé èmi gan máa ń rìnrìn àjò nípa ti iṣẹ́ àti nípa ara mi torí mi ò sí nítòsí ibi tí àwọn òbí wà. So nítorí ìdí èyí ní ìgbà mìíràn máa kúrò ní ìlú láti Èkó máa lọ síbi tí àwọn òbí mi máa ń wà. Ìgbà mìíràn mo dẹ̀ máa ń lọ síbi tí àwọn ẹ̀gbọ́n mi náà tí wọ́n bá wà tàbí ibi tí àbúrò mi bá wà. Àní ìgbà tá a wà ní kékeré náà ni a ti máa ń mú wa jáde la ti máa ń kúrò lọ sí ìletò kan sí ìletò kan nígbà tí a bá rí pé nǹkan kan wà fún wa láti ṣe tó jẹ́ nípa ti ẹbí tàbí nípa tí iṣẹ́ bàbá mi. So nítorí ìdí èyí ló ṣe jẹ́ pé mo jẹ́ ẹni tí ẹ pé a mo ti lọ láti ìlú kan sí ìlú mí dáadáa.

Ah! Omi tí mo máa ń mu, tí mo máa ń mu, ó pọ̀ díẹ̀, ó pọ̀ gan. Torí kò ṣe é kà fún mi, torí ní torí pé nígbà tí mo bá ń ṣe gba àwọn nǹkan tí mò ń ṣe, mi ò kí lè sọ pé mo mọ iye omi tí mò ń mu, ṣùgbọ́n mo máa ń mu omi dáadáa. Torí pé nígbà mi tí mi ò bá mu omi, ó máa ń jẹ́ kí ọ̀fun dùn mí, so nítorí yen mo kọ́ láti máa mu omi ní ọ̀pọ̀ ìgbà. Even nìgbà mi tí ọ̀fun ò bá gbé mi gan, màá tún gbìyànjú láti lè mu omi kí ọ̀fun mi kí ó le wà ní bí ó ṣe yẹ kí ó wà, kí ọ̀fun kí má ba ní ẹ́, kí má ba ní, kí má, kí má ba, kí má ba, kí ọ̀fun kí ó má ba dùn mí àti pé kí n má ba, kí n má ba di ẹni tó jẹ pe bóyá, torí nítorí tí n bá mu omi ní ọ̀pọ̀ ìgbà, tó bá jẹ́ pé mi ò mu omi débi pé ọ̀fun yẹn bẹ̀rẹ̀ sí ní dùn mí, ó máa ń fa ìkọ́ fún mi. So nítorí idí èyí, mo se máa ń mu omi dáadáa. Torí pé nígbà mí gan, ohun tí mo lè mu ní ojúmọ́ ó lè máa lọ sí báyìí three to four litres ní ojúmọ́